Iṣẹ́ tí mo, iṣẹ́ tó, tó wù mí láti ṣe àmọ́ mi ò tíì ṣe, ni iṣẹ́ àmójútó em, àwọn nǹkan tàbí àmójútó iṣẹ́ kan fún ẹni, ìṣàkóso iṣẹ́. Àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń pè é ní project management. Mi ò tí ì ṣe ẹ́ nítorí pé kò sá yé, kò tí ì sá yé àmọ́ mo máa ṣe é tó bá ṣe díẹ̀. Mo máa kọ́ ó tó bá ti ṣe díẹ̀. Mo fẹ́ràn ní, nítorí pé ó máa ń fún èèyàn ní, ó máa ń fún èèyàn láyè láti kọ́ ìmọ̀ tuntun, àwọn nǹkan.

Bí mo ṣe máa ń sinmi lẹ́yìn ọjọ́ tí ó bá rẹ̀ mí, bí èmi ṣe máa ń sinmi ni pé àkọ́kọ́ mo máa wáyè láti sùn ná kan mi ò kí ń fi oorun ṣeré torí mo mọ àǹfààní tí oorun jẹ́ àti ó dẹ̀ ṣe, tótún tí ó máa ń ṣe lára èèyàn. Màá kọ́kọ́ sùn ná, tí n bá ti sùn, tí n bá ti sùn, mo máa gbìyànjú láti jáde náà kí n tiẹ̀ lọ fójú lóúnjẹ tàbí kí n lọ síbi tí mo ti ma jẹun, tí màá mu nǹkan, tí n bá padà dé lé màá tún sùn si tàbí kí n ṣe exercise díẹ̀.

Ṣé o ní àwòrán lára? Ṣé o ní àwòrán lára? Mi ò ní àwòrán kankan lára. Torí pé ó lòdì sí ẹ̀kọ́ bíbélì. Ó lòdì sí nǹkan tí ọmọ lẹ́yìn Kristi yẹ kó máa ṣe. Mi ò ní àwòrán kankan lára. Mi ò dẹ̀ lérò pé mo máa, mo lè ya àwòrán kankan sára.

Ṣé o máa ń di ọjà, ọ̀já ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Ọ̀já ààbò ìyẹn seat belt. Tí àwọn elédè Gẹ̀ẹ́sì ma ń pè ní seat belt. Bẹ́ẹ̀ ni, tí n bá wà nínú ọkọ̀ mi tí n bá ń bọ̀ lóòrèkóòrè, mo máa ń lò ó nígbà gbogbo. Ìgbà kí ìgbà ni mo máa ń lòó, eh, ọ̀já ààbò yẹn, ìyẹn seat belt, nítorí pé ó máa ń dáàbò bo èèyàn téyàn bá fẹ́ ní ìjàmbá ọkọ̀. Sudden, eh, accident yẹn, ìjàmbá ọkọ̀ ó máa ń, ó máa ń, ó máa ń ràn yàn lọ́wọ́ náà láti má lè lò, láti má lè fi orí gbá steering tàbí nǹkan kan mìíràn.

Mọ́ímọ́í àti àkàrà, àti mọ́ímọ́í àti àkàrà, a máa ń fi ẹ̀wà, ẹ̀wà là máa ń fi ń ṣe àwọn méjèèjì. Méjèèjì gan, a máa nílò láti lọ àwọn méjèèjì. A máa lọ, a máa kókó fọ, a máa sa ẹ̀wà. Ta ba ti sa ewa tan, a wa fo ta ba ti fo a maa yo, a maa bo awo awo re awo ewa yen, a maa bo àwọn-- ṣùgbọ́n àwọn mi o kín bo awọ yẹn, wọ́n fẹ́ràn e bẹ́ẹ̀. A máa wá lọ lọ lọ́ro ilọ́ta. Bá ti lọ tán, a máa wa fi àwọn nǹkan tó máa fi sínú ẹ. Fún mọ́ímọ́í, a máa máa so sínú nylon, a máa fi sínú pọ́ọ̀tì tí omi wà, máa jẹ́ kó ṣe. Tàbí ká fi sí ewé, iyen moinmoin eléwé. Fún àkàrà, a máa ń fi sínú epo ta ti gbá, iyan òróró ta ti gbá, máa jẹ́ kó din, táa máa ṣe nìyẹn.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Mo máa ń lọ sí ilé ìgẹrun. Ọkùnrin ni mí, mi ò kì í dìrun, so èmi máa ń gẹrun. Mo máa ń lọ sí ilé ìgẹrun yẹn ti bàbá. Wọ́n máa ń bá mi gẹrun, wọ́n á bá mi gẹrun. Mo máa ń gẹrun lọ́sẹ̀ ọ̀sẹ̀, ìgbà mí tó bá pọ̀ lọ́wọ́ mi, mo ní mo máa ń gẹrun ní ọ̀sẹ̀, kan lọ́sẹ̀ méjì.

Ṣe o máa ń wọ fìlà? Ṣe o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà dáadáa. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn fìlà. Mo máa ń wọ fìlà, àti fìlà ẹlẹ́yìnbó yẹn, ìyun facecap, àti fìlà ìbílẹ̀ ta máa ń wọ sórí àwọn aṣọ wa, ìyẹn dórí aṣọ òkè, bíi fìlà abetí ajá, fìlà kangọ, gbogbo ẹ̀, gbogbo ẹ̀, gbogbo ẹ̀ mo máa ń wọ́.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀. Kí n tó bá ẹni náà-- ẹnikẹ́ni ṣiṣẹ́, mo máa ń kọ́kọ́ ṣe ìwádìí kékeré kan. À, ìwádìí, màá ṣe ìwádìí kékeré kan nípa ẹni yẹn láti lè mọ nǹkan tí ẹni yẹn lè ṣe, kí n lè mọ, à, kí n lè mọ-- kí n ṣáà mọ nǹkan tó, tí ẹni yẹn lè ṣe, kí n lè mọ character ẹni yẹn, ìyẹn ìwà ẹni yẹn àti gbogbo nǹkan, àti nǹkan tó lè, tí, nǹkan tó, tó, tó mọ̀ ọ́ ṣe yẹn, skill ẹ̀.

Omi jẹ́ ǹkan tí àdánidá ṣe, tí ó rẹwà gan gan, ó rẹwà dáadáa, ó rẹwà dáadáa. Àń, ǹkan tí kò sí ǹkan t'ọlọrun ṣe, ǹkan tí àdánidá, tí àdániwáyé ṣe tí ó ti ó ti ó dára lójú ikan náà ni, ẹ́, ìṣàn omi, water fall tàbí omi tó ń water fall.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo máa ń fọ ọkọ̀ mi láàárọ̀ kí n tó lọ síbi iṣẹ́. Àárọ̀ kan bí i, àárọ̀ yìí, àárọ̀ tí mo di ẹ́ tí mo bá ti gbàdúrà, tí mo bá ti ṣe ǹkan tí mo fẹ́ ṣe láàárọ̀, màá bọ́ síbi tí ọkọ̀ mi wà ndẹ̀ fọ kí n tó bọ́ síta fún ọjọ́ yẹn, fún iṣẹ́ ọjọ́ yẹn.

Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ni pé mo máa ń, tí n bá, mo máa ń kọ́kọ́ wo àwọn ènìyàn, máa kọ́kọ́ wò, bá yẹ̀ wọ́n wò náà láti lè mọ, à, nǹkan tí wọ́n nílò. But ti ń bá wò dáadáa tí n bá ri pé mí o mọ nkán tán nílò máa fún wọn lowó torípé mo mọ pé owó jẹ nkán gbogbo èèyàn nílò ti bá fún wọn lówó, wọ́n á fowó yẹn ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe.

Àwọn nǹkan púpọ̀ yí padà nígbà tí ẹ̀rọ ayélujára dé. Àwọn nǹkan yí padà àmọ́ ká má parọ́ ká má jalè. Àwọn nǹkan yí padà ó dẹ̀ jẹ kí ayé rọrùn fún wa láti lè bá yàn sọ̀rọ̀, láti lè pè, láti lè ṣe àwọn nǹkan, láti lè tọ́jú àwọn nǹkan náà. Bín pe àwòrán wa, àti bá fẹ́ tọ́jú ẹ̀fà àwọn ọmọ láti rí àti gbogbo nǹkan báyẹn. Ókan jẹ́ pé ó ní, ẹ́, apá tí ó, tí ó da náà torí pé ó ti jẹ́ kí àwọn èèyàn má ṣe nǹkan tí ó da bí kọ́ má jalè pẹ̀lú, ẹ́, ẹ̀rọ ayélujára láti ibíbàyìí sí ìlú òyìnbó. Àwọn ọmọ, àwọn tó ń ṣe yahoo, tó ń ṣe jìbìtì, wọ́n ń ṣe yẹ̀ náà. Ọ̀ún só, nǹkan, ó ní nǹkan tó da ó dà ní nǹkan tí, tó mú wa tí ò ṣe dáadáa náà.

Irin ẹsẹ̀ ní, ah, agbègbè mi. Agbègbè mi jẹ́ ibi kan tí ń pé kò ì tíì, ẹbí, ẹbí, ẹ, ó ń pé ní developing estate. Ah, ibi táṣẹ ń kólé sí, tó kò sọnà, tó, tó ṣe kí ní nbíbà yìí. A máa ń fẹsẹ̀ rìn, a máa ń fẹ́ kọjá igbàmì náà. A máa ń fẹsẹ̀ rìn, a máa ń gba, ẹ, ẹgbẹ́, ile wa, a máa ń gba ẹgbẹ́ ilé kọjá. Lọ sibi tà n lọ, ó, kò, kò naṣẹ̀ nbíbà yìí, kò dẹ, kò ṣe, kò ṣe, kò ṣe nǹkan tí ó, tí ó le báyẹn.

Ibi tí o yípadà nibiti tí mo ń gbé èyen agbègbè mi. Ò jẹ, ah, ibi tí a máa ń da'dọti sitẹlẹ. Ìgbà tí mò kò wá ibi báyìí, erú ńkán bí ọdún mẹ́fà sẹ́yìn. A máa ń da'dọti sí ibi, sí orí ilẹ̀ kan bibayi. A máa ń da'dọti sí orí ilẹ̀ kan bibayi. Àmọ́ ibẹ yẹn ti wá di ilé iṣẹ́ kan tí ó tóbi gaan.

Nǹkan tí mo máa ń sọ tí n bá ń kí, tí n bá ń kí èèyàn ni wípé wọn kú oríire, ma nì há, ẹ kú oríire o. Oríire á bá wa kalẹ̀ o." Ìyẹn túmọ̀ sí wipé, à, oríire kan, nǹkan tó dá tó ṣẹlẹ̀ yen, nǹkan tó ṣẹlẹ̀ tó dá yẹn, pé ó máa, ó máa, nǹkan tó dá máa ṣẹlẹ̀ sí wa lọ, pé ó máa pẹ́. Kò ní ṣe, kò ní jẹ́ nǹkan tí, nǹkan máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan tó máa dákẹ́.

Kíkọjá omi, eh, nínú ọkọ̀ ojú omi. Mi ò kín mi òò fi bẹ́ẹ̀ lè, mi ò lè sọ̀rọ̀ ń pa ọkọ ojú omi báyẹn torí pé mi ò, mi ò tíì ní ìrírí ọkọ ojú omi rí. Mi ò tíì gun ọkọ ojú omi rí.

Tí ń bá máa ṣálàyé ọjà, eh, bá ti lè dé, bá ti lè dé ọjà látọ̀dọ̀ mi n bí bà yìí, látọ̀dọ̀ mi sí ọjà tó súnmọ́ jú kò fi bẹ́ẹ̀ na ẹsẹ̀. Ẹ kan máa jáde, ẹ máa dé bus stop ibi tí àwọn ọmọ tó máa ń gbé èrò, tó máa ń kó èrò. Eh, tí ẹ bá lo ọ̀kadà, ẹ máa lo kẹ̀kẹ́ tàbí kí ẹ lo mọ́tọ̀. Ẹ kan sọ fún wọn pé ẹ ń lọ sí ọjà ìju, wọ́n máa gbé yín dé ibẹ̀. Tí ẹ bá ti dé ibẹ̀, ẹ ti rọ́jà, kó tó ẹ nílò láti máa tún wá gbé tọ́jà wá.

Bi mó ṣe máa ń mọ ibí tí èèyàn tiwa nípa bí wọn ṣe sọ̀rọ̀ ni pé èdè tí ẹniyẹn ń sọ ohùn ní èmi fi maatń mọ ibi tán ti wá. Fún àpẹẹrẹ, àwọn, àwọn tó ń wá, tó ń wá láti, tó ń sọ Yorùbá gan, tó, tó wà ní Ọ̀ṣun, èdè wọn máa ń yàtọ̀ díẹ̀ sí èdè àwọn Oǹdó, àwọn Àkúrẹ́, àwọn Àwòrí ní ìlú Ọ̀tà. Tí bá ti gbọ́ ohùn wọn, tí bá ti gbọ́ èdè wọn, mo ti mọ̀ pé ibi tí ẹni yìí ti wá re.

Ah, bí mo ṣe máa ń fi ọkàn balẹ̀ nígbà tí nǹkan bá pọ̀, to jẹ pé tí ń bá wà, tí nǹkan bá pọ̀, bí i pé, eh, àwọn elédè gẹ̀ẹ́sì máa ní "when you are being overwhelmed." Tí iṣẹ́ bá pọ̀, tí nǹkan bá pọ̀, mo máa ń farabalẹ̀. Máa kan farabalẹ̀ fúnra mi ní ìṣẹ́ ju bí i mélòó kan láti lè fi, máa jẹ́ kí orí mi wá lẹ̀ kí ọkàn mi náà kó ṣe kini. Ìgbà mi, mo máa ń bá ènìyàn sọ̀rọ̀, màá bá àwọn tí mo lè bá sọ̀rọ̀ kí n gbọ́ ìmọ̀ràn tó máa fún mi, tàbí àwọn ọ̀rọ̀ tó lè bá mi, tó máa sọ fún mi tí mo máa fi, torí tí màá fi clear orí mi.

Iṣẹ́, iṣẹ́ tí mo ní mo fẹ́ ṣe nígbà tí mò ń kéré nígbà èwe mi ni iṣẹ́ dókítà. Ìgbà yẹn, mo máa fẹ́ràn àwọn dókítà gan. Àwọn aṣọ tí wọ̀n, tí wọ́n ń wọ̀ yẹn jẹ́ kí n fẹ́ràn wọn. Mo ṣàfẹ́rì bí àwọn dókítà. Àmọ́, mo mọ̀ pe ìgbà mí ayé máa n, you know, máa ń jẹ́ kí o máa, o máa n, ko kí n lọ bí a ṣe fẹ́. But mo ṣei, mo dúpẹ́ lọ́wọ́ olohun ibi tí mo wà.

Bí mo ṣe ń kọ ohun èlò tuntun, tí èèyàn bá ṣe ra ohun èlò tuntun pàápàá jùlọ tí ayára bí àṣà tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó máa ń ní ìwé kan tó ń baa waa won pè ni manual. Iyẹn ó máa ń sọ fún ènìyàn bó ṣe máa ń lo ohun èlò tuntun yẹn.

Lilo si ile ìwòsàn ko ki se nǹkan to to le bayen ẹnikẹ́ni tó bá fẹ́ lọ sí ilé ìwòsàn láti ilé, tí, ilé rẹ̀, ó lè yẹ̀wò lórí ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ tí máàpù Google. Ko le fi ibi ti ile ìwòsàn wa to súnmọ́ odo ti tie. A dè lọ sí ibi tí wọ́n ti ń wọ mọ́tò, a sọ fún wọn pé òun ń lọ sí ibi báyìí, wọ́n á gbé dé ibẹ̀, kò ní rá rárá.

Bí mo ṣe ń sinmi, eh, láàárín ọjọ́ iṣẹ́, tí bá fẹ́ sinmi, ìgbà tó máa ń fún wa ní ìsinmi ni èmi máa ń sinmi. Máa kàn wá bí i kan jókòó sí tàbí kí n sùn síbẹ̀. Tí ì bá lè sùn, mo máa, máa sàwábí kan forí mi sí láti lè sinmi ọkàn mi àti orí mi kí n lè ní ìfọ̀kànbalẹ̀ àti okun láti, ẹ, máa ṣiṣẹ́ lọ.

Batiri fóònù mi ti ń gbìyànjú gan. Tí n bá file charge rẹ̀ dáadáa lọ́jọ́-- lálẹ́ mọ́jú arọ, ó máa gbé mi títí di alẹ́ ọjọ́ yẹn, alẹ́ ọjọ́ kejì. Batiri fóònù mi le gan, ó sì ń, ó sì ń serve mi dáadáa.

Léro tèmi, ǹkan tí ó ń sọnù ní agbègbè mi àti lágbègbè àwọn èèyàn ni ìsowó pọ̀. Ìsowó pọ̀ tí ń sọnù kóríbi ti tẹ́lẹ̀ mọ̀, ìfẹ́ gan an o sì ń bẹ́ mọ̀ bí ibo èèyàn máa ń rí tẹ́lẹ̀. Nítorí pé àwọn èèyàn tí ń dáṣẹ ǹkan báyìí, ẹ́ wọ́n máa ń sọ pé àwọn wà, busy n pé àwọn ń ṣiṣẹ́ lọ́wọ́ àwọn olasiko. Kìníyẹ̀n dẹ́ máa ń, ó tì ń jẹ́ kí ìfẹ́, ìsowó pọ̀ àti gbogbo àwọn ǹkan bẹ́ẹ̀ kó sọnù ní agbègbè èèyàn.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sí orí cloud? Bẹ́ẹ̀ ni, mo mas ń fa àwọn fáìlì mi pamọ́ sí orí cloud nítorí pé cloud je ibí i kan tí àwọn kan máa ń, tó máa ń bá ọ tọ́jú àwọn, àwọn ǹkan rẹ̀ dáadáa. Tí a bá ti ní access sí cloud, kò sí wàhálà. Tí a bá fi lẹ́ báyìí, ọdún bí i mélòó kan tó má a lẹ́ ẹ̀ sì, tí bá, tí a bá padà síbẹ̀, a máa bá àwọn fáìlì yín nílẹ̀ intact, bó ṣe le wà.

Igboná jẹjẹ ti mọ fẹ nínú yàrá mi èyí tí kò ní gbóná jù kò dẹ̀ ní tutù. Kí n wá nu yàrá, kí inú yàrá yẹn má gboná, kó dẹ̀ máa tutù, kí n ṣá máa gbádùn ara mi lọ díẹ̀ díẹ̀ kí ma, kí ma lòó lọ bá yẹn. Ǹkan tí mo fẹ́ràn ni yẹn.

Ipe fídíò tí, tí mo ní kẹ́hìn pẹ̀lú ìbátan mi, eh, tó wà ní ibi tó jìnnà. À, ìbátan mi yẹn, àbúrò ẹ̀gbọ́n, ah, ìyá mi ni ẹni yen. Ó wà ní, ó wà ní, ah, Canada. Ó wà ní Canada, ó lọ kàwé níbẹ̀. Taa jọ sọ̀rọ̀, ó máa ń fi àwọn nǹkan tó wà níbẹ̀ hàn mi.

Ti n baa nílò láti ko nkan, ti n baa nílò láti ko nkan boya ibere ni tàbí ìmọ̀ràn mo maa n koko fi ko nkan yen ko maa ba ri bi n pe pé mo wà rude, pé àwọn kan ní kan máa bínú, ẹ má bínú, ah, mo fẹ́ kọ kiní yìí. Kí n tó sọ pé rárá, màá kọ sọ fún won pé kan má bínú pé tí màá dẹ́tí sọ pé, màá wa jẹ́ kí wọn mọ ìdí tí, màá jẹ́ kí wọ́n mọ ìdí tí mo fẹ fi kọ ǹkan, ǹkan yẹn.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Fóònù mi máa ń gbóná dáadáa nítorí pé mo máa ń lo fóònù mi lójoójúmọ́ ni. Mo máa ń lo fóònù mi dáadáa lójoójúmọ́. Fóònù mi máa ń gbóná gan. Mo máa ń lo dáadáa, ó máa ń gbóná kin ṣe díẹ̀.

Bí mo ṣe ń sanwó pẹ̀lú fóònù mi, ó ní láwọn áápù kan, àwọn áápù tó ti ṣe sórí fóònù mi ti, ti àwọn ilé-ìfowópamọ́ tó mo lè fi sanwó. Tín bá, tí bá ti lọ́gìn sí orí àwọn áápù yẹn, màá lè sanwó, màá lè, ẹ́, fi owó ránṣẹ́ sí ẹnikẹ́ni tí màá fi fẹ́ fowó ránṣẹ́ sí, màá dè tún gbowó lọ́wọ ẹnikẹ́ni tí màá fẹ́ gbowó.

Bí mo ṣe máa ń gbaradì fún, fún ìrìnàjò, kí n tó rìnrìnàjò kankan àkọ́kọ́, mà á kọ́kọ́ gbàdúrà láti lè mọ bóyá ibi tí mò ń lọ ó jẹ́ bí i kan tí ó yẹ kí n lọ. Àwọn aṣọ tí mo máa lò, àwọn nǹkan tí mo máa lò, máa fojú wo gbogbo kíni yẹ̀n, mà á dẹ́ ko wọ́n sínú ah, àpò tí mo fẹ́ gbé lọ sí ìrìnàjò yẹn, mà á dẹ̀ lọ.

Bi a ṣe ń ṣe àjọyọ̀ tẹ́lẹ̀ fẹ́, ó ti yàtọ̀ sí bi a ṣe ń ṣe báyìí. Tẹ́lẹ̀, àwọn nǹkan wo, àwọn nǹkan táà ń jẹ ta fi ṣe àjọyọ̀ wo kò wọ̀n. Báyìí, nísìnyí tó ti wọ́n, a ti, a ti yí lọlẹ̀ díẹ̀. A kì í tẹ́lẹ̀ táa bá ṣe ìrẹsì, ẹ̀wa, àmàlà, gbogbo ẹ̀, gbogbo ẹ̀, gbogbo ẹ̀. Nísìnyí táa bá ti ṣe, aa kan máa ṣe ìrẹsì, táa bá ṣe ìrẹsì, ó ti tó. Ǹkan tí gbogbo ènìyàn máa jẹ ní yẹn.

Ṣé o fẹ́ràn ṣí fèrèsè ọkọ̀? Bẹ́ẹ̀ni, ìyẹn window ọkọ̀. Mo fẹ́ràn láti máa ṣí fèrèsè ọkọ̀ nítorí pé ó máa ń tí ọ̀ bá wà nínú ọkọ̀, tẹ́ni náà o bá wá ṣí fèrèsè ọkọ̀ yẹn, irú atẹ́gùn tó máa ma wọlé kì í ṣe díẹ̀. A, a, a lè fi wé ẹ̀yi to wà nínú ọkọ̀ iyẹn AC ọkọ̀. Fèrè, atẹ́gùn tó máa ń bọ, bọ, wọ inú mọ́tò láti fèrèsé ọkọ̀ yẹn ó lágbára gan, ó rẹ dà. Eh, mo dẹ̀ máa rí àwọn nǹkan mèremère láti, ah, inú fèrèsé ọkọ̀.

Nílé Yorùbá n bi bà yìí, tí a bá fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ ká dẹ̀ mọ̀ dáadáa, a máa bẹ̀rẹ̀ láti gba ìwé, èwe, gba ewé yẹn, gba ọmọdé. So that, ká tó bá ṣe ń dàgbà, a máa mọ̀ síi. Táfi mọ̀ dáadáa, ìgbà ọmọdé la máa, la máa bẹ̀rẹ̀.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù rẹ ní ibi iṣẹ́? Báwo lo ṣe máa ń dáhùn fóònù rẹ ní ibi iṣẹ́? Ta agomi bá dún níbi iṣẹ́, mo máa ń tọrọ ààyè lọ́dọ̀ ọ̀gá mi, máa dẹ́ yerá fún wọn díẹ̀, màá lọ gbé á fóònù mi iyẹn ibẹ̀ ẹrọ ìbánisọ̀rọ̀ mi.

Ẹ̀rọ tí mi ò lè, eh, tí mi ò lè, tí, tí mo gbọdọ̀ lò, tí mi ò lè ṣe láì lò ni ẹni, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo gbọdọ̀ lò ṣáà lọ jù lójúmọ́ nítorí pé òun ni mo fi ń ṣiṣẹ́. Oún de mo máa ń fi, máa fi ń ṣiṣẹ́. Àwọn, ẹ, àwọn nǹkan iṣẹ́ mi wà lórí ẹ̀, mo máa fi ń ṣiṣẹ́ ni.

Omi mímu le jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gan-an torí pé a mu sára ara wa ni. Ta a bá mu omi tí ò dáa, ó lè fa àìsàn tàbí àárẹ̀ sí ara ago ara àwọn èèyàn. A máa ń tọ́jú ẹ sínú kíṣìn ìgbà mí, a máa ń fi sínú freezer kó máa tutù díẹ̀díẹ̀.

Ìgbà kí ìgbà tí n bá rí eh, ọ̀rẹ́ mi kankan tí mi ò tíì rí fún ìgbà díẹ̀ tàbí ìgbà pípẹ́, mà á kọ́kọ́ bèrè lọ́wọ́ ẹ̀ bó ṣe wà, bí ǹ kan ṣe ń lọ, iṣẹ́ àti gbogbo ẹ̀. Ẹni tó bá ti fẹ́ yàwú, mà á tún bèrè ìyàwó àti àwọn ọmọ rẹ̀. Mà á bèrè lọ́wọ́ ẹ̀, a dè máa sọ̀rọ̀, a máa try láti sọ̀rọ̀, a máa try láti catch up.

Ṣé o máa ń kọ ǹkan lórí. Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, íńtánẹ́ẹ̀tì, eh, even though íńtánẹ́ẹ̀tì se, íńtánẹ́ẹ̀tì ti n ba àwọn ọmọ je, ọ̀tún n ko àwọn eeyan ni ìmọ̀. O ni àwọn nǹkan tí èèyàn le kọ́, àwọn nǹkan tó dá tí èèyàn le kọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Oh, íńtánẹ́ẹ̀tì ti kọ mí ní nǹkan tó dá gan-an. Ǹkan tí mo fi ń ṣiṣẹ́ gan-an, íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́, tí mo fi ń rí owó.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Ṣé o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn yíya àwòrán. Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé tí n bá ti wo aṣọ tó rẹwà, tó bu ẹwà fún mi, mo máa ń fẹ́ràn láti ya ara mi, kí n lè wo ara mi, ehn, tó bá ti ẹ ti pé, tó bá pé mo máa ń padà wo nu, mo máa ń padà wo àwòrán yẹn inú mi a máa dùn ni.

Lérò tèmi, àṣèyọrí jẹ́ ǹkan tí àwọn èèyàn, eh tí ọ bá ṣe ǹkan, tó bá forí ti kíní yen, tó bá dé ibi tí ó ti, tó bá ti dé ẹ kíní yen, tó bá yege, ẹni náà ti ṣe àṣeyọrí. Bí ọmọ tó lọ sí ilé ìwé láti bẹ̀rẹ̀, tó bá jáde kúrò nú ní ilé ìwé yen, ó ti ṣàṣeyọrí nìyen.

Báwo ni o ṣe máa ń rántí àwọn, àwọn àdéhùn rẹ̀? Àwọn àdéhùn mi, mo máa ń kọ àwọn àdéhùn mi síbí kan kí ń má ba à gbàgbé. Ti n ba se àdéhùn kan, mo maa n lo wo ìwé ti mo koo sii. Tí ó bá wa n bẹ́ẹ̀, màá le è, màá le è mú ṣẹ.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ ni, mo má ń ṣe ìdárayá dáadáa. Mo de máa-- àárọ̀ àárọ̀ lọ́jọ́ ojúmọ̀, àárọ̀ lọ́jọ́ ojúmọ̀. Bí òun ni mo máa ń ṣe kí n tó lọ wẹ̀ tàbí kí n tó lọ sí ibi iṣẹ́, màá kọ́ ọ ṣe fún ìṣẹ́jú díẹ̀ torí mo mọ̀ pé ó ní àǹfààní lára mi. Màá ṣe, màá de lo we.

Bi mo ṣe máa ń sinmi nígbà tí ó bá rẹ mi, tí, tó bá rẹ mi, tí bá, tí n bá notice, tí n bá rí pé ó ti ń rẹ mi àbí ó ti rẹ mi nítorí iṣẹ́ tí mo ṣe, mo máa ń wá bíkan sùn sí i. Máa kọ́kọ́ wẹ̀ náà, tí bá ti wẹ́ tán, ìyẹn tí n bá wà nlé ò, ma wá bíkan, màá sùn, màá kán dùbúlẹ̀ síbẹ̀, màá sùn dáadáa. Mo mọ pé tí mo bá fi jí, tí mo bá máa fi jí, ọ̀kun àti agbára á ti padà sára mi.

Bi mo ṣe n ṣẹgun ibẹrẹ, ti n ba ma ṣẹgun ibẹrẹ mo ma n koju ìjà nkan to n ba mi leru. Torí tí tí èèyàn ò bá kojú ìjà nǹkan tó ń bá a lérù, kí ni ìyẹn yóò máa bá a lérù lọ ni? Mo máa ń fi ìgboyà kojú nǹkan tó ń bà mí lérù bí mo ṣe máa ń ṣẹ́gun ẹ níyì.

Lérò, tèmi nǹkan tí, nǹkan tó n jẹ́ kí n bọ̀wọ̀ fún àgbà ni pé èmi gan fúnra mi mo fẹ́ dàgbà. Àwọn Yorùbá máa ń ní "tó ọmọdé bá fẹ́ dàgbà, ó nílò láti bọ̀wọ̀ fún, fún àwọn, àwọn àgbà". Àgbà ni wọ́n. Tí èmi náà bá fẹ́ dàgbà, mo máa nílò láti bọ̀wọ̀ fún wọn.

Bí mo bá fẹ́ dá wà, iye tí mo bá fẹ́ wà nìkan. Mo fẹ́ dá wà, boya mo fẹ́ ronú ni o tàbí mo fẹ́, eh, mo fẹ́ ní sin, mo fẹ́ ní sinmi díẹ̀ tàbí ìfà, eh, ifokonba lẹ ọkàn, mo máa ń lọ sí, mo máa wà nù ilé. A kàn ń lọ sí yàrá kan, yàrá mi kan tó wà nù ilé. Ma tira mo mi ma tira ehn tira mo nu ile ma de wa nu ile. Ìgbà mí mo máa wà be fún bi wákàtí melo kan.

Mo, eh, mo ń sin ẹran--eh àwọn ẹranko nílé. Mo ní, eh, mo laja tí mo ń sin nílé iyẹn fún ìdáàbòbò gbogbo àbí fún security. Mo dẹ̀ tún ní, ahm, mo ní, eh, mà-- mi ò ní màlúù. Mo ni àwọn, mo ni ewúrẹ́. O sapa mi lórí ni mo ní ewúrẹ́ náà, ò kan je n pé ewúrẹ́ yẹn ó fún mi ní, a, ó ń, ó ń nimí lára dáadáa torí pé ó ti, eh, ó máa stubborn gaǹ kò kí n gbọ́ràn.

Lérò tèmi, mo máa ń lo àwọn ìkànnì ibàraẹnisọ̀rọ̀, mo máa ń lò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi dáadáa. O kan wa jẹ pé, ó jẹ́ pé, ó kan jẹ́ pé àwọn kan ń lò ó bó ṣe, bó ṣe wu won, wọ́n ń lò ó bó ṣe yẹ kó ṣe rí. Wọ́n máa fi, wọ́n ti fi ń ṣe àwọn nǹkan tí ó dàbí àwọn content burúkú tí mi ò fẹ́ràn, tàbí tí wọ́n máa le censor kini yìí, tí wọ́n bá lè máa yẹ̀ ẹ́ wò, ó máa dà fún gbogbo wa.

Ọrọ ti mo fẹ́ràn láti sọ nítorí pé ó kan dùn létí ni pé, kokan dùn létí nìkan ó ní ìtumọ̀ tó da. Òun ni, eh, "wa ṣeré, wa ṣeré", eh, ìtumọ̀ ni pé wa ṣe rere. Ìyẹn mean pé, èèyàn máa, èèyàn máa yí-- ṣe àṣeyọrí, wa ṣeré. Tí eyan bá ṣe nǹkan tó dá, tàbí nǹkan tó dùn mọ́ eyan, kan máa wò pé, máa wò ó máa dẹ sọ pé wa ṣeré. Ó lè sọ pé, à wa ṣeré ọ̀rẹ́ mi, wa ṣeré àbúrò mi, wa ṣeré èèyàn mi, tàbí à orí ẹ wá ń bẹ, orí ẹ wá ń bẹ. Ǹkan tí mo máa ń sọ niyẹn, ó dùn létí, ó dẹ tun ní ìtumọ̀ tó da.

Kí ni ìgbàdun rẹ? Ǹkan tíì èmi gbádùn, mo gbádùn láti máa, kin má jáde pẹ̀lú àwọn oremi, àwọn tii mo fẹ́ràn. Mo máa ń like kí máa báwọn jáde kajo jáde kajowa, ka kan wa. O máa ń, o máa ń dùn mi nínú, o máa ń jẹ́ kí inú mi dùn. Ka wa ka jẹun, ka sọ̀rọ̀, ka rẹ́rìn ká de barawa so otooro, basele tẹ̀síwájú, gbogbo kíni yẹn lemi fẹ́ràn.

Ṣé o fẹ́ràn láti wà ní òrun? Sé o fẹ́ràn wà ní òru? Bẹ́ẹ̀ni, ríi mo jẹ́ ẹni kan tí wípé ojú mi máa ń dà gan lóru, à, òru yẹn dèkèèrè táwọn èèyàn ń sùn, mo máa ń fi ń ṣiṣẹ́ ni. Àwọn iṣẹ́ tí mò ń ṣe, mo mọ̀ pé network yóò dá, ó máa ń lọ dáadáa lóru. À, ó dà ẹ́ láwon kan tí mo nílò ní web3 space tí èmi wà, iṣẹ́, irú iṣẹ́ tí mò ń ṣe. À, àwọn òyìnbó yẹn, ìgbà mí alẹ́ ni wọ́n máa ń drop àwọn calls, àwọn, àwọn signals láti lè fi trade.

Ẹni ń sọ fún yín, níní, eh, kí sọ irú ọbẹ̀ tí wọ́n ń ṣe fún ẹni tí ó bá, tí ó bá ń ṣe àìsàn. Fún àwọn tó ń ṣe àìsàn, eh, púpọ̀ nnu wọ́n máa ń mu, wọ́n máa ń se ọbẹ̀ pepper soup, wọ́n máa ń jẹ́ kó ta dáadáa, wọ́n máa jẹ́ kó ta. Eh, pepper soup ni wọ́n máa ń se fún wọn. Gba mi, fún àwọn kan, wọ́n máa ń ṣe, eh, oúnjẹ tó ní, tó ní ewe nínú dáadáa, iyan tó ní ẹ̀fọ́ dáadáa ńinu láti le fọ́ gbogbo inú wọn mọ́, kó dẹ́ fún wọn ní ẹ̀jẹ̀.

Nǹkan tí èmi máa ń ṣe ti n bati, ǹkan tí mo máa ń ṣe láti ilé ni ìtọ́jú ojú mi, tí n bati, tii n bá ti ṣiṣẹ́ tó pé. Tí mò ń wo ẹ̀rọ, ẹm, ojú fóònù mi, nǹkan tí èmi máa ń ṣe ni pé, ìgbà mi mo kan máa rójú kúrò n bẹ̀, mo máa pa fóònù tàbí computer mi, màá dẹ̀ fúnra mi ní ìsinmi díẹ̀ nítorí pé ojú yẹn gan nílò ìsinmi. Tó bá ti wo screen ìyẹn ojú, ojú ẹ̀rọ fóònù fún ìgbà tó bá pẹ́, ojú a máa royan.

Ibi tó yí padà lójú tèmi, níbi tí mò ń gbé ni, eh, ó ní, ó ní ibi kan to jẹ wipé ibẹ̀ yẹn tẹ́lẹ̀, lágo márùn-ún ìrọ̀lẹ́ a ti máa tilẹ̀kùn. Bí ten years ago, bí ọdún mẹ́fà sẹ́yìn, takọ wá bíbàyí more than that, takọ wá sí ibibà yìí. Bí fifteen years ago takọ wá bíbàyí. Ago fá-- e bí ago márùn-ún ìrọ̀lẹ́ a ti tilẹ̀kùn torí pé, torí irú igbó ta ní nbibayi nígbà yẹ́n. Gbọn ní ìsìn lójú mi, ibẹ̀ yẹn ti di estate. Ibi tá ń kọ́lẹ́, kọ́, tá ń kọ́lẹ́ bàǹtàbàǹtà sí, ó ti di estate o. Igbó yẹn ti di estate gidi.

Oúnjẹ tí mò ń retí ní àkókò kọ̀ọ̀kan ni, ni àgbàdo. Mo fẹ́ràn àgbàdo gan. Àgbàdo àti iṣu, iṣu n yẹ iṣu tuntun. Àwọn yẹ dẹ̀ ó dẹ̀ ma se kín ní o máa já dé ní ìgbà òjò mo fẹ́ràn rẹ̀ gan, mo fẹ́ràn mo fẹ́ràn ẹ àgbàdo ṣiṣe o yíyan o. Mo fẹ́ràn àgbàdo àti, àti ẹm iṣu na.

Ìgbà tí ẹ̀mí tèmi balẹ̀, ìgbà tó balẹ̀ ni ìgbà tí mo rí iṣẹ́ gidi, iṣẹ́ tí mò ń wá. Tọ́lọ́hun, látọ́lọ́hun ṣe fún mi. Ìgbà yẹn, ẹ̀mí mi balẹ̀ nítorí pé mò mọ̀ pé, à, no more saying "I am broke" kò ṣe-- mi ò tún ní, mi ò tún ní máa sọ pé, "a kò sowo lọ́wọ́ mi, owó pọ̀ lọ́wọ́ mi" ti gbogbo àa nǹkan bẹ́ẹ̀.

Kíkọ ẹ̀kọ́ lórí fóònù tàbí òrí computer jẹ́ nǹkan tí ó dá nítorí pé ó máa ń, o ó máa ń mú kí eh kí learning kí ẹ̀kọ́ má má ń jẹ́ kí ẹ̀kọ́ eh kó kó má ṣòro ṣe kó rọrùn fún yàn. Ó máa ń jẹ́ kó rọrùn fún yàn.

Bẹ́ẹ̀ni, mo lóúnjẹ kan tí mo kàn fẹ́ràn. Mokan fẹ́ràn ẹ gan, mo fẹ́ràn ìrẹsì, fried rice, ìrẹsì tan din, fried rice, mo fẹ́ràn fried rice, mo dẹ̀ fẹ́ràn ẹran ọbẹ̀ ẹ̀gúsí, tó ní ẹran, tó ní pomo tó ka bíi tyre. Mo fẹ́ràn ìyẹn náà àti ẹja. Mo fẹ́ràn ẹ̀fọ́ pẹ̀lú, pẹ̀lú iyán. Iyán tó da, tó fẹ́lẹ́ lọ́wọ́, tó da gan.

Omi ńlá tí mo ti rí, ó ní omi, omi ńlá kan tó wà ní, tó wà ní ìlú Èkó, ìyẹn Third Mainland Bridge ló wà, òun ló wà. Mo ti-- tí ẹ̀ bá lọ sí Island, de èkó, à, àwọn ibi tí omi wà, ẹ máa rí Third Mainland Bridge yẹn, omi, omi yẹn ibi tó wà nìyẹn.

Ohun tí mò ń lò lójoójúmọ́, tí mi ò lè ṣe, tí mi ò lè ṣe láì lò lójúmọ́, ìyẹn òní, ẹ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo máa ń lò ó lójoójúmọ́, lójoójúmọ́ ní nítorí pé mo fi ń ṣisẹ́, àti kọ̀mpútà mi náà, mo máa ń lo kọ̀mpútà mi náà lóòrèkóòrè.

Ṣé orí máa ń fọ́? Sé orí máa ń fọ́, bẹ́ẹ̀ ni. Kò sí ẹni tí orí ò kí ń fọ́. O kan je pe, o kan yàtọ̀, boya. Bí óri ń se n fo àwọn èèyàn yàtọ̀. Orí máa ń fọ́ mi ìyẹn tí n bá ti, tí n bá ṣiṣẹ́ tó bá le, tí n bá ti stress ara mi jù, orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àmọ́ kì n ṣe gbogbo ìgbà.

Ṣé o fẹ́ràn jíjọ? Sé o fẹ́ràn jíjọ? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa jó gan. Mo fẹ́ràn láti máa jó. Mi ò kí n fi ijó ṣeré. Mo máa ń jó dáadáa, mo dẹ̀ fẹ́ràn gidi gan ni. Torí pé ijó máa jẹ́, ó jẹ́ ǹkan tí ó mú àra dá. Tí nu èyàn bá, tí inú èyàn ò bá dùn, tó bajo, koto mon yi ó bẹ̀rẹ̀ sí ní reerin inú máa ma dùn.

Bí mo ṣe gbọ́ orin, tí n bá ma gbọ́ orin, ìgbà mi mo máa ń lò, mo máa ń lo ẹ̀rọ ìgbọ́ orin etí tó lókun, ìgbà mi mo máa ń lo ẹ̀rọ ìgbọ́ orin yeah ẹ̀rọ ìgbó orin, eh etí tí ó ní okùn tàbí kí ń play rẹ̀ ní speaker ẹ̀rọ ìgbó orin tí gbogbo ẹyan má máa gbọ́. Nti mo máa ń ṣe nìyẹn, mo de máa ń bá àwọn èyàn, wo máa ń bami gbọ́. Orin tí mo, eh tí mo ń gbọ́.

Ẹ̀rọ̀jà wo ni mò ń lò? Etí mo ń lò jù ti ẹ̀rọ̀jà maggi torí pé tí kò bá sí maggi nínú oúnjẹ kò ní ṣi àádùn. Magí àti ìsebẹ̀ ìyẹn iyọ̀ àwọn ni mo ń loju nínú oúnjẹ tí mo máa ń ṣe, àti, mo máa ń lò, mo mas ń lò àlùbọ́sà, torí òun na ma fún oúnjẹ laadun tó dára.

À lérò tèmi, ó rún à, àrókútukùtù yén, ó ni mó, ó ni ó dùn jú, torí pé à, o, è weather yén à ti wọ̀, gbogbo nkán a ti awa àti a ma tutù, orun yén ma n wo ara. Dàdà, ó ma n dùn, ó ma n dùn, àwọn òrè, orún ti ìgbà ti mó ma n fẹ́ràn kin sú gan gan ni yèn.

Bí mo ṣe ń ṣe àkópọ̀ fún ìrìnàjò, tí èmi bá fẹ́ rìnrìnàjò ọ̀sẹ̀ kan kí n tó, kí n tó rìnrìnàjò tàbí, ẹ, ọjọ́, bí, ẹ, bí ó jọ máàrún kí n tó rìnrìnàjò, mo ti, mo ti máa bẹ̀rẹ̀ sí ní kó àwọn nǹkan tí mo nílò, kin ma baa gba gbe nkan nkan ti mo mon pe ose se kin gba gbe nkan ti o ma se pàtàkì ni irin ajo mi yen. Aṣọ tí mo máa kó lọ, àwọn ìwé, àwọn ìwé tó máa, tó ṣe pàtàkì, màá ma kó wọn díẹ̀díẹ̀, màá ma kó wọn díẹ̀díẹ̀ kí màá ba gbàgbé ǹkan kan, tàbí, tàbí àti computer mi àti fóònù mi gbogbo.

Se o maa n ko ìròyìn nibi iṣẹ́? Se o maa n ko ìròyìn nibi iṣẹ́? Ìròyìn yẹn news. Eh mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́ nítorí pé ibi iṣẹ́ tèmi kì í ṣe kò kò kì í ṣe ìròyìn la ń kọ níbi iṣẹ́ mi.

Ṣé o ma ń fi tùràrí? Mi ò kí ń fín tùràrí o. Èmi ti, èmí rò bóyá àwọn tí wọ́n ń fin tùràrí, àwọn tí, tọ́ ń lọ sí, ah, ìjọ aláṣọ, ah, àwọ̀ funfun. Àwọn ló máa ń fín tùràrí. Èmi, èmi òlọ sí, mi ò kí ń fín tùrà, mi ò kí ń fín tùràrí.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ ẹ̀ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó jẹ́ ìbáṣepọ̀ kan tí ó da, torí pé kí ẹni tó, ẹm, kí, kí wọ́n tó di ẹni tí, kí wọ́n tó di olórí, a, ọ̀rẹ́ mi ni wọ́n. O, ajọ máa ń sọ ọ̀rọ̀ dáadáa bí i, bí i ẹ̀gbọ́n àtàbúrò lajọ jẹ́. Bí ọ̀rẹ́ ni wá, ẹ̀gbọ́n àtàbúrò lajọ jẹ́. Ẹm, a dẹ̀ tún ṣiṣẹ́ papọ̀.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Ẹ̀, bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orílẹ̀-èdè mi tí Nàìjíríà. A dẹ̀ máa ń pè ní NIN, National Identification Number. Ẹ̀, nọ́mbà yẹn, nọ́mbà yẹn a máa fi n dayan mọ́ ni. Mo ní, mo ní NIN mi, à, mo ní NIN. Ó dẹ̀ dà gan-an kí gbogbo ọmọ Nàìjíríà ní NIN.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìsinmi oúnjẹ ọ̀sán mi níbi iṣẹ́, èyí tó ń pè ní lunch break. Wákàtí kan ni, wákàtí kan ló ń fún wa, wákàtí kan nìkan ló ń fún wa. Wákàtí yẹn, tó bá ti fún emí báyìí, mo máa gbìyànjú láti jẹun. Ti n ba jẹun tan, ma a fi àsìkò to ku, maa fi sun díẹ̀, ki n to bere iṣẹ́.

Oúnjẹ ọmọdé jẹ́ ǹkan tí, o je, oúnjẹ kan tí ó gbọdọ̀ jẹ́, à, oúnjẹ tó máa fún wọn ní ìlera, tó máa fún wọn lókun àti ìlera tó da. A, ó dẹ̀ gbudo, dẹ, dùn, ó gbudọ̀ dùn lẹ́nu torí àwọn ọmọdé fẹ́ràn kí ǹkan dùn, tí kò bá dùn, wọn ní gbà, wọn ní jẹ. Ó gbudọ̀ dùn lẹ́nu kí wọ́n bá lè gbà á.

Fífi fóònù ránṣẹ́ owó, ó jẹ́ ǹkan tí ó ti, tí àwọn èèyàn ti wá mọ̀ báyìí lórí pé, ẹm, ọlajú ti jẹ́kí àwọn, ó jẹ́kí ǹkan ro run à ń tún nílò láti máa lọ sí ẹ́ báǹkì, ilé ìfowópamọ́ láti lè fowó ránṣẹ́ bí ti tẹ́lẹ̀. Nísìnyí láti léègan, e lè fi fóònù yín ẹ́è ẹ́ rán ẹ́ ṣe owó sí eeyan èdè tun máa gbówo tí ẹ bá fẹ́ gbówó náà pẹ̀lú fóònù yín.

Ó lorin kan tí gbogbo ìdílé mi àti tí, tí, tí gbogbo wa nileyii tamọ. O je orin ti baba wa maa n ko nigbayen ki won to saliasi. Ìyen bàbá wa, ó ti fẹ́ tó bi twenty years, ó ti ju twenty years lọ tí bàbá ti lọ. Orin yẹn dẹkẹrẹ, mo gbọ recently, tí ó pẹ́ tí mo ṣe gbọ báyìí ni mo ṣa, ṣa, ṣadédé rántí bàbá mi. Ìgbà tí mo gba orin yẹn, mo wá play rẹ̀ nílé, gbogbo wọn bó ṣe gbọ báyìí ni wọ́n bẹ́ẹ̀ sì ní rántí bàbá yìí.

Ah kíni kíni yẹn tí mo lè ṣe? Kí ni nǹkan tí mi, tí mo lè ṣe báyìí tí mi ò lè ṣe, eh ní ọdún mẹ́wàá sẹ́yìn? Ah ọdún mẹ́wàá sẹ́yìn mi ò mọ bó ṣe ń wa ọkọ̀. Mi ò lè wa ọkọ̀, mi ò lè wa mọ́tò. Àmọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí, kò sí mọ́tò ko sọ́kọ̀ te fẹ́ gbé wa tí mi ò ní wàá. Mo máa, mo máa fẹ́ wà, mo máa wà pa.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà torí pé kò sí nǹkan kan tó ṣe mí, àlàáfíà ni mo wà. Mo dẹ̀ máa ń bá àwọn èèyàn gbé, à, ní àlàáfíà. À, ìgbésí ayé, ìgbésí, ìgbésí ayé àlàáfíà ni mo ń bá àwọn èèyàn gbé ní agbègbè mi. Kò sí ẹni tó fẹ́ bá mi, tó fẹ́ tó ń bá mi jà. Kò sí ẹni tó fẹ́ ṣe mí ní ìjàǹbá kankan. Àlááfià ni ni mò ń rìn.

Báwo ni o ṣe ń lo àkókò lójú ọ̀nà? A, mo máa ń lo àkókò mi lójú ọ̀nà láti lè fi ìgbà mí. Mo máa ń fi clear orí mi. Táwọn nǹkan bá wà lọ́kàn mi tí ó ń dà mí láàmú, mo kàn máa fi ìgbà yẹn, màá fi yọ wọ́n kúrò. Mo máa ń fí ronú nígbà tí mo bá wà lójú ọ̀nà. A, ìyẹn tí mi ò bá wa ọkọ̀ mi, tí bá wa mọ́tò, mo máa, mo máa, mo máa ń fi àsìkò yẹn ronú kí n tó délé torí mo mọ̀ pé tí bá fi lè délé, àwọn nǹkan mi máa wáyé tí mi ò ní lè ronú.

Ta ti òtútù bá mú nǹkan tí èmi máa ṣe ni pé mo máa mún tíì gbígbóná, tí n bá mú tíì gbígbóná ó máa lé òtútù yẹn lọ. Má tí mú tíì gbígbóná tán, máa bó sí inú yàrá, máa ti gbogbo fèrèsé àti ilẹ̀kùn, màá dẹ fi aṣọ tó thick tó lè máa fi bo ra mi ló bá tán.